Ehn, ehn, bí orin, orin tí mo máa ń kọ, orin ọmọdé kan tí mo mọ̀. Àlùbọ́sà kékeré kan já sí inú omi, mò ń sọ fún ọ láti òwúrọ̀ títí dọ̀jù àárọ̀. Díde sókè, gbo ojú rẹ wálẹ̀, yí sí ápa ọ̀tún rẹ̀, yí si ápa òsì rẹ̀. Ẹnikẹ́ni tó bá wun ọ́ o n kò fí ṣaya rẹ̀. Mo máa ń kọ fún àwọn ọmọdé. Orin, orin ọmọdé ni orin yìí. Ni ìgbà ti mo de ma n ko. Mo máa ń kọ fún àwọn ọmọ kéékèèké tí mo mọ̀ ládùúgbò. Ti n ba de máa kọ fún wan bi ọwọ́ árọ̀ mọ́ ọsàn. Bàbá mi ló kọ mi ní orin yìí, mo yìí máa ń kọ fún àwọn ọmọdé.

Mo máa ń jẹ kí, mo máa ń se oúnjẹ fún ra mi. Mo nífẹ̀ẹ́ kí n máa se oúnjẹ fún ra mi. Ìgbà mí dè ni mo máa fẹ́ kí obìnrin ilé ká wọn náà ṣe oúnjẹ. Ó da kí obìnrin ilé náà máa se oúnjẹ. Nítorí èyí, mo máa ń nífẹ̀ẹ́ kí n se oúnjẹ fún ra mi kí gbogbo wọn lè bá gbádùn. Mo láì kì ki máa se rice gan. Rice àti ẹwà àwọn oúnjẹ ti mó fẹ́ràn ju nìyẹn.

Ìgbà mí mo máa ń lọ sí orí field tó wà ní estate. Mo máa ń lọ bẹ̀ lọ ṣe eré ìdárayá. Mo máa ń lọ gba bọ́ọ̀lù. Bọ́ọ̀lù-- ẹ ku mọ̀ pé ní ibí ìbà yìí, ohun tí a fẹ́ràn jù oun ní bọ́ọ̀lù. Bí n bá rí àwọn tí a máa jọ gba bọ́ọ̀lù bóya bi òpin ọ̀ṣe, mo máa ń jáde. Mo máa ń lọ ṣẹ̀ ṣẹ̀sẹ̀síṣí náà, mo máa ń ṣẹ̀sẹ̀síṣí, mo dẹ̀ máa ń gba bọ́ọ̀lù náà. Mẹ́jẹ́eji ni mo máa ń ṣe papọ̀. Eré ìdárayá dá lára púpọ̀.

Ìgbà tí mo ṣe àṣìṣe, ohun tí ó ṣẹlẹ̀ nígbà náà ni pé mo kó sí inú MMM, nígbà náà ni owó náà ni ó bá lọ, mi ò bá rí owó náà gbà jáde. Èyí ni àṣẹ nǹkan tí ó tóbi tí mo rántí. Mo rántí ènìyàn kan tó fún mi ní owó ní ọdún náà lọ́hun tó jẹ́ kí n lè dìde padà. Òun lọ̀rẹ́ mi kan, òun ló ṣàánú mi, ó fún mi ní owó, tó bá mi dádè ọ padà nínú owó tí mo dànù nígbà yẹn sínú MMM tí a ṣe ní ọdún yẹn.

Mo máa ń nífẹ̀ẹ́ láti jókòó láìṣe ǹkan kan nígbà mi ṣùgbọ́n bí ó bá rẹ́ mí bí n bá rí ǹkan kan ṣe, mo máa gbé iṣẹ́ ibi iṣẹ́ mi. Bo yẹ kí n sáré ṣe iwọ́n bá ti n bá lẹ́ ṣe nínú rẹ̀. Mo maa sáré se. Bí n bá ti ṣe tán, ọkàn mi á balẹ̀. Máa mo pé mo ti ṣe ǹkan kan ní ọjọ́ yẹn.

Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tó dára. Ìjọ́ ìdùnnú ni ọjọ́ náà. Bí mo ṣe máa ń ṣe, mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi, wọ́n máa ríi pé mo máa ń fúnra mi ní àdúrà àti wípé mo máa ń gbàdúrà lẹ́nu ìyá mi ní ojo gbogbo ìgbà tí mo bá fẹ́ ṣe ọjọ́ ìbí mi kí ìyá mi fún mi ládúrà. Maa dẹ pa àwọn ọ̀rẹ́ mi. Ohun tí mo máa ń ṣe títí dí ìsìn náà nìyẹn, mi ò tí ì yípadà. Ohun náà mo máa ń ṣe.

Bí ọkan mi kò bá balẹ̀, ohun tí mo máa ń ṣe ohùn ní pé kí n fúnra mi ní ìsinmi. Gbogbo nǹkan tó bá ń sẹ nígbà yẹn tó bá ń dà mí lá, mo máa gbé lẹ̀. Mo má má ronú nkán mí. Kíni mo dé máa ń rò? Máà ròo, ìyàwó àtọmọ bí gbogbo ẹ ṣe dáa. Mo dé lẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin. Tí n bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin, màá rọra máa sinmi níbẹ̀. T'in ba ti gbọ orin tan, má rọra pá fóònù mí. Ma dẹ́ rọ̀ra wa ọ̀run sùn.

Àwọn ọmọdé jẹ́ àwọn ọmọ tí wọ́n ní nǹkan tí à ń pè ní ọkàn rere. Bí ẹ bá ń bá wọn sọ̀rọ̀, ẹ máa gbádùn bí ẹ ṣe ń bá wọn sọ̀rọ̀. Àwọn ọmọ rere ni wọ́n. Mo máa ń fẹ́ràn kí ń máa bá wọn sọ̀rọ̀. Ọ̀rọ̀ wọn, ó máa ń dùn mọ́ mi. Wọ́n bá ń ronú n'gba mí, ìrònú wọn á sì kéré. Ṣùgbọ́n, e lakaye o maa n wa nínú oro tan ba n so. Nítorí è, mo máa ń fẹ́ràn kí ń máa bá ọ̀mode sọ̀rọ̀. Lọ́nà tí ó yàtọ̀ sí àgba. Bí wọ́n bá mú ọ̀rọ̀ mi jáde, inú rẹ á dùn bí o bá gbọ́ ǹkan tan bá sọ. Àwọn je ọmọ to- won je eda to je pe okan won mo si'yan. Nítorí e ni mo se máa ń fẹ́ràn kí ń bá wọn sọ̀rọ̀. Won de maa gbo òtítọ́ oro ni ẹnu won.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera nítorí kí ìlera kó lè bá pé lára mi. Ó dáa kí èèyàn máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Bí ó bá ní nǹkan tí à ń pè ní ekò nísinsìnyí, à wa ń pè ní ìlera ekò. Bi ẹ ba de hospital ti wọn ba fún yin ni ẹrọ ìlera, e maa gbìyànjú láti maa gbaa láti maa lo, ki ara yin le pe.

Mo máa ní, mo máa ń rí i wípé mo máa ń ṣe ìpàdé bí, bíi ẹ̀ẹ̀kan pẹ̀lú àwọn ọmọṣẹ́ mi láàárín ọ̀sẹ̀. Níbi láti máa sọ gbogbo kan tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá àti nǹkan tí a fẹ́ rí pé a máa rí ṣe ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lọ́nà àtọ̀sẹ́ ta wà nínú rẹ̀. Ó ṣe kókó láti máa ṣe ìpàdé lọ́sọ́ ọ̀sẹ̀ la, la-- mo jẹ́ ẹ̀ẹ̀kan rà bíi èéméjì lọ́sọ́ ọ̀sẹ̀ kí a máa ṣe ìpàdé.

Ó tẹ́ mi lọ́rùn kí n jókòó síta, kí n ṣe ohun tí mo bá bẹ́ ṣe kíá, kí ọkàn mi lè bà bàlẹ̀. Nítorí rẹ̀ mo máa ń nífẹ̀ẹ́ kí iṣẹ́ náà ki o wà níta gbangba ki lè ba gbádùn rẹ̀. Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba dáadáa. Ó máa ń jẹ́ kí nǹkan tó bá ń ṣe kó ní ojútùú. Torí rẹ̀ mó ṣé máa ń fẹ́ràn pé kí n máa ṣe nǹkan níta gbangba.

Eleyi máa ń ṣẹlẹ̀ dada pẹ̀lú ẹni tó bá ní, tó bá ń ṣe ibà. Bí àwọn ǹkan mi bawa bo bá ń ṣe n ìgbà mi, bí o bá lọ́ dada, o gbọdọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Bí o ṣe rò, bí o bá ba be, bí o ṣe máa fi sùúrù to, òun ni kó máa wá. Kó má ṣe ni jawujawu mama e fi, ní ọjọ́ kan mo- mo mo ń ṣe ǹkan, ní iṣẹ́, wípé mo ṣe ja o ja o ja. Ǹkan náà kò sí bo si. Ó dùn mi gan ṣùgbọ́n kò sí oun tí mo lè ṣe. Mo gba kamu nani.

Mo máa ń láìkì láti mu tea. Bí òjò bá ń rọ̀, màá ra tea gbígbóná, màá mu tàbí kí n wá inú ilé, kí n ti ilẹ̀kùn mi pa, kí n rọra máa wo fíìmù tàbí kí i máa bá àwọn ará inú ilé mi ṣeré. Ǹkan tí mo máa ń ṣe bí òjò bá ń rọ̀ nìyẹn. Bí òjò bá ń rọ̀, ó dá kí ọmọ á ṣeré nínú, nínú ilé rẹ̀ kò ra máa ṣeré nínú ilé rẹ̀.

Mo máa ń jí, mo máa ń ji pẹ́, mo máa ń jí ní bí i àgó, bí i àgó mẹ́wàá láàárọ̀. Nítorí, bí mba ti pẹ́ kí n tó sùn, o làwọn iṣẹ́ tí mo máa ń ṣe púpọ̀. Kò kí n fún mi ní ààyè, ni mo máa ṣe rojú láti ṣe iṣẹ́ ọnà ní àárọ̀. Máa ṣe dáada tí bá ti parí ẹ, màá ṣẹ̀se wá sùn.

Orin hip hop jẹ́ orin tí mo máa ń gbọ́ dáadáa. Nígbà tí mo máa ń gbọ́, ẹ, kò sí ìgbà tí mi o kì í gbọ́ orin hip hop. Bí mo wá inú ilé, mo máa ń gbọ́. Bí mo jáde, mo máa ń gbọ́. Orin hip hop ni mo máa ń gbọ́. Yo, mo láìkì kí n máa gbọ́ orin hip hop ní gbogbo ìgbà.

Bátìrì fóònù mi dá púpọ̀, kò ní wàhálà kankan rárá. Bí mo bá lò ó, ó máa ń pẹ́ dáadáa. Tí kò bá sí iná, mo máa ń rìlò. Bí mo bá tẹ́tẹ́tẹ́tẹ́ dáadáa léè, ó sì máa ń ní iná lórí rẹ̀ tí ó jẹ́ kì í já púpọ̀ jù. Nítorí ré mo ṣe láì kí bátìrì fóònù mi.